Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Ní òwúrọ̀, mo fẹ́ràn láti máa jí ní ago méje kí n lè pèló ohun tí màá lò fún ibi iṣẹ́, kí n wẹ̀, kí n fọ́nu, kí n sì ní àkókò láti lè lọ sí ibi tí, tí mi a ti wọ ọkọ̀ lọ sí ibi iṣẹ́. Kí n lè tètè dé ibi iṣẹ́

Ṣé o mọ bí a ti ń tún àwọn ǹkan ṣe? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ṣe ń tún àwọn ǹkan ṣe. Lótitọ́ ni kí n ṣe gbogbo ǹkan ni mo lè tún ṣe, ṣùgbọ́n mo mọ̀ tí a ṣe ń tún àwọn ǹkan péréte ṣe nínú ilé, níbi iṣẹ́, àwọn ǹkan bíi ohun èlò iná, bí ohun elo isóùńjẹ, bí aga. Ṣùgbọ́n àwọn nkan tí ò bá nira púpọ̀ ni mo mọ̀ ṣe.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn. Gẹ́gẹ́ bí Kristẹni gidi tó sì gba Jésù Kristi gbọ́. Ó ṣe pàtàkì fún mi láti máa lọ sí ilé ìjọsìn, torí ilé ìjọsìn jẹ́ ibi táa ti ń, táa ti ń pàdé àwọn Kristẹni tó ń sin Ọlọ́run ní ọkàn àti ní òótọ́. A jẹ́jọ́ ń ṣe, a jẹ́jọ́, a jẹ́jọ́ ń sin Ọlọ́run pọ̀ ní ọkàn àti ní òótọ́.

Ṣé o máa ń rántí àlá rẹ? Bẹ́ẹ̀ ni mo máa ń rántí àlá mi. Tèmi bá làlà, mo jẹ́ ẹni tó máa ń rántí tí ń bá jí. Mi ò kì í gbàgbé àlá mi torí àlá ṣe pàtàkì púpọ̀ púpọ̀ nínú ayé ẹni. Ìgbà mìíràn, ó lè jẹ́ ohun tó fẹ́ ṣẹlẹ̀ sẹ́ni ní ọjọ́ yẹn ni ẹni náà rí lójú àlá. Ó ṣe pàtàkì láti máa rántí àlá.

Báwo ni ìwà ìṣe ọwọ́ rẹ ṣe rí? Mo jẹ́ ẹni tó máa ń ṣe òótọ́ níbi iṣẹ́. Mo fẹ́ràn òtítọ́ lọ́pọ̀lọpọ̀, mo dẹ̀ fẹ́ràn kí àwọn èèyàn máa gbẹ́kẹ̀lé mi. Tí bá ń ṣiṣẹ́, mo fẹ́ràn kí àwọn èèyàn máa gbẹ́kẹ̀lé mi. Èmi ò ń jẹ́, ò ń ṣe ẹni tó máa ń dá ní. Tí a bá sọ pé báyìí là á ṣe ṣe, bẹ́ẹ̀ náà ni, ibẹ́ náà ló ti bá mi, bẹ́ẹ̀ náà ni ń ṣe ṣe.

IYàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn ìyàrá ibi tí mo ti ń sùn, torí ibẹ̀ ni mo máa ti ń ronú. Ibẹ̀ ló jẹ́ bí ibi ìsàdé mi, bí ibi tó tutù tó máa ń fún mi láàyè láti lè ro nǹkan tí mo bá fẹ́ rò. Kò sí bí aláriwo, kò sì ṣe ibi tó ní wàhálà. Ibi ìyàrá ìbùsùn mi ni mo fẹ́ràn jù.

Ṣé, ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Mo máa ń tan ìkíni lórí fóònù mi. Mo fẹ́ràn láti máa kí àwọn èèyàn ní gbogbo ìgbà, ní gbogbo àkókò, ní órekóòrè. Ó máa ń jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé wọ́n ṣe pàtàkì sí ẹni, pé wọ́n sì wà ní ọkàn ẹni ní ìgbà kúùgbà àti ní órekóòrè.

Ṣé o fẹ́ràn wà ní òru? Mi ò fẹ́ràn àlóru, mo fẹ́ràn láti máa sùn ní òru. Torí òru ó jẹ́ ìgbà tó yẹ kí ẹni máa sinmi, kí ẹni máa sùn. A dẹ máa ṣe ìpalẹ̀mọ́ fún ọjọ́ kejì. Nítorí náà mo féràn kí má sùn ní òru.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Tí ń bá ń tajà. Èmi fẹ́ràn láti máa bá àwọn èèyàn pàdé ní lẹ́yọ̀ kọ̀ọ̀kan torí ó máa ń fún mi láǹfààní láti lè bá wọn sọ̀rọ̀. Ǹkan tí mò ń tà àtún ohun tí mò ń ṣe. Á dàjẹ́ kó ń kà lè ye ra wa, ká gbọ́ra wa yí.

Irú bàtà wọ mọ máa ń fẹ́ wọ̀. Ẹ̀mí fẹ́ràn àwọn bàtà òyìnbó. Àwọn olòyìnbó máa ń pè é ní Nike àbí Adidas. Orúkọ tá a máa ń pe gbogbo wọn ni sneaker. Wọ́n, mo fẹ́ràn láti máa wọ̀ wọ́n torí wọ́n fúyẹ́ lẹ́sẹ̀, wọ́n sì máa ń jẹ́ kí ìrìn ya, wọ́n dùn ún wọ̀, wọ́n ò sì ní rá gbé.

Ṣé o máa ń sáré? Mo fẹ́ràn láti máa sáré. Ṣùgbọ́n èyí jẹ́ nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́. Nígbà tí mo wà nílé ẹ̀kọ́, mo, mo, mo darapọ̀ mọ́ àwọn tó máa ń sáré fún ilé ẹ̀kọ́. Nígbà yẹ́n mo fẹ́ràn láti máa sáré. Ṣùgbọ́n nígbà tí mo wá ti di àgbàlagbà, ó ṣòro fún mi láti máa sáré láì ní ìdi, láti máa sáré láìrí ohun tó ń lé mi.

Ṣé o fẹ́ràn oúnjẹ ní pópóná? Àh! Bẹ́ẹ̀ni o. Nígbà tí mo si jẹ́ ọ̀dọ́ tí mi ò tíì ní ìyàwó, mo máa ń jẹun ní pópóná lọ́pọ̀ ìgbà nítorí pé tí bá ti lọ láti ibi iṣẹ́ a ti dáná máa ń ṣòro. Ṣùgbọ́n nísìnyí tí mo ti di ọkọ, tí mo ti ní ìyàwó nílé, ó wá ṣòro fún mi láti jẹ máa jẹun pópóná torí ìyàwó mi máa dáná nílé.

Nígbà wo ni mo sunkún gbẹ̀yìn? Hmm. Nígbà tí mo sunkún gbẹ̀yìn, o jẹ́ ní ìgbà tí mo fẹ́ ṣe ìgbéyàwó. Nígbà yẹn, gbogbo ètò ti wà nílẹ̀ ṣùgbọ́n wọ́n ka àwọn nǹkan kan ta fẹ́ ṣe tí kò sí owó nílẹ̀. Àwọn àna mi sì ti ń bèrè fún owó. Kò dẹ sí owó. Mo máa sunkún sọ lọ́run lọ́run. Kò pẹ́, kò jìnnà, ìyanu wa ṣẹlẹ̀. Ọjọ́ tí mo rí owó yẹn, ah! Omi ekún jáde lójú mi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.

Wákàtí mélòó ni mo máa ń ṣiṣẹ́? Mo máa ń ṣiṣẹ́ fún bí wákàtí mẹ́jọ ní ojoojúmọ́ nígbà tí iṣẹ́ ò bá pọ̀ ni o. Ṣùgbọ́n nígbà mí, ìgbà mìíràn oní ojó kan tí iṣẹ́ pọ̀ tí mo ṣe fún wákàtí méjìlá gbako. Ṣùgbọ́n nígbà tí ò bá, ti iṣẹ́ ò bá pọ̀ tó jẹ́ pé kò, kò sí pọ̀pọ̀ iṣẹ́, wákàtí mẹ́jọ ni mo máa ń ṣe iṣẹ́.

Kí ni ìgbádùn rẹ̀? Hmm, mo fẹ́ràn láti máa jáde pẹ̀lú ọ̀rẹ́, pẹ̀lú mọ̀lẹ́bí, pẹ̀lú ẹbí. Mo fẹ́ràn láti máa jáde. Ká jáde lọ, ká rí gbogbo ohun ohun àlùmọ́nì tí Ọlọ́run dá, ká rí gbogbo nǹkan ìṣẹ̀dá tí Ọlọ́run dá. Mo fẹ́ràn láti máa jáde.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn láti máa ṣeré, pàápàá jù lórí ẹ̀sẹ̀ kí n máa gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Ó máa ń jẹ́ ǹkan tó máa ń dùn mọ́ mi lọ́pọ̀lọpọ̀, pàápàá jù lọ tí bá ń ṣe gbà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Òótọ́ ni pé ó máa ń jẹ́ kó rẹra ṣùgbọ́n ó dùn. Ó máa ń jẹ́ kí ọ̀rẹ́ gúnregí ó sì máa ń jẹ́, ó sì máa ń ṣe ara lóore.

Ṣé o máa ń kọ̀wé pẹ̀lú owó? Rárá o, èmi ò kí ń kọ̀wé pẹ̀lú owó o. Mi ò tíì kọ̀wé pẹ̀lú owó rí. Mi ò sì mọ tó ṣe máa rí. Fún àwọn tó ń kọ̀wé pẹ̀lú owó, mi ò ṣe iru re ri Mi ò dẹ̀ mọ tó ṣe máa ń rí.

Ní ìgbà wo ni o kẹ́yìn kọ nǹkan tuntun ní ibi iṣẹ́? A! Ó ti ṣe díẹ̀ báyìí o tí mo kọ nǹkan tuntun ní ibi iṣẹ́ o. Ọ̀pọ̀lọpọ̀ igbà, ohun tí àwọn ènìyàn ti kọ wọ́n lẹ̀ ni mo máa ń ṣise lórí. Mi ò tí ì kọ nǹkan tuntun fún ìgbà díẹ̀ báyìí ṣùgbọ́n mò ń ṣiṣẹ́ sí láti kọ nǹkan tuntun ní ibi iṣẹ́

Ṣé o fẹ́ràn wíwo ìràwọ̀? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa wo ìràwọ̀. Ìràwọ̀ jẹ́ ohun tó lẹ́wà jù, ó sì fi hàn pé agbára Ọlọ́run pọ̀. Wo ọ̀nà tí ìràwọ̀ ṣe jìn sí ayé, a ń rí i, ó sì tún lẹ́wà, ó dẹ̀ tún dáàwò. Mo fẹ́ràn láti máa wo ìràwọ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń pàdé àfojúsùn títà mi, ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà. Ọ̀pọ̀ ìgbà wà tẹ́lẹ̀ pé wàá ti ṣe gbogbo ohun tí ẹ kò ṣe ṣùgbọ́n títà ò kí ń pé àwọn oníbàárà lè máa rà á, ó lè máa bọ́ sí tó ṣe fẹ́. Igbà mi kẹ̀dẹ̀re, wàá rí pé wàá ta gbogbo nǹkan tí oye kò ta nígbà tí oye kò ta, wà á dẹ̀ ta pérére.

Nígbà wo ni mo kẹ́ yìn lọ sí ibi orin? Lóòótọ́ mi ò tí lọ sí ibi orin kankan láti ti ẹmi náà tí mo mọ̀, eh mi ò tí lọ sí ibi orin. Mo máa ń jáde ṣùgbọ́n ibi orin yẹn mi ò kín sábà lọ, kò kí n wù mí lọ. So mi ò tí lọ sí ibi orin rí.

Nígbà tí mo bá n dúró de nnkan tí ó dẹ̀ ti dé, mo máa farabalẹ̀ ni. Mo dẹ̀ máa ṣe àfojúsùn fún ohun tí ó ti dé ni. Mi ò ní gbéra mi lọ́kàn dúró, mi ò dẹ̀ ní gbéra mi lọ́kàn líle. Nnkan tówo mi ò tíì bà, mi ò ní fi gongo fàá, mo máa n dúró ni.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá? Kíkí àwọn ènìyàn pé oríṣìíríṣìí. Tí mo bá fẹ́ kí ẹni tí kò tó mi, màá kan náwọ́ sí ní pé ó káàárọ̀. Tí mo bá fẹ́ kí ẹlẹgbẹ́ mi ni, mo lè, mo lè, màá kọ̀ kí i ní pé ó káàárọ̀, mo lè fọwọ́, mo lè náwọ́ sí i. Ṣùgbọ́n tí mo bá fẹ́ kí ẹni tó jù mí lọ, pá pa ẹni tó jù mí lọ tó jẹ́ àgbà, mò ni lò láti tẹríba fún ẹni náà. Kí n dẹ ló èdé tó yẹ, tó pọ̀nmọ́ lé, tó dẹ̀ yẹ ẹni tó ju ẹni lọ.

Nígbà wo mo kẹ́yìn lọ sí dókítà? Ah! Nígbà tí mo lọ kí dókítà, oṣù tó kọjá ni. Mo nígbà náà mo rí pé etí mi ń dùn mí. Mo wá lọ bá dókítà tó ń wo etí. Wọ́n bá mi wo ohun tó ṣe, wọ́n dẹ̀ fún mi ní oògùn àti ohun tí ó jẹ́ kó lọlẹ̀. Mó dẹ̀ rí ìwòsàn.

Àwọn iṣẹ́ gbogbonìṣe wo ni o lò? Gẹ́gẹ́ bí ẹni tó ka ìwé òyìnbó tó dẹ̀ mọ ìwé, mi ò lérò pé èèyàn kan wà àbí iṣẹ́ kan wà tó yẹ kó jẹ́ gbogbo nìṣe. Mo mọ̀ pé gbogbo wa la kọ́ nǹkan ta dè yọran tí níbẹ̀. Nítorí náà, má yà lọ bá ẹni tó yọran tí ní abala kan, ju kí n lọ bá ẹnìkan tó lóun mọ gbogbo ẹṣe lọ. Ọlọ́run kan ló mọ gbogbo rẹ̀ ṣe.

Báwo ni o ṣe máa rí dájú pé ọjà rẹ dára? Tí èmi bá ń pèlò ọjà àbí tí bá ń tajà, mo máa rí dájú pé ohun tí mò ń ṣe àtọjà tí mò ń tà ó yanranti, ohun èlò rẹ̀ ó ń jẹ́ ohun èlò tó da, tó dùn ún wò, tó jẹ́ ohun tó máa ṣara lórí, kì í ṣe ààà àmúlùmálà ohun èlò.